Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ nítorí ní àṣálẹ́ tí àwọn ìràwọ̀ bá jáde, o lè jókòó sí ìta láti máa wo ìràwọ̀ ní ojú ọ̀run. Nígbà tí o bá wo wọ́n, wà á rí àwọn mìíràn wọn á tán dáadáa, wà á rí àwọn mìíràn wọn kò ní tán dáadáa, wọ́n tán kékeré. Wà á rí àwọn ìràwọ̀ mìíràn á dàbí ẹni pé wọ́n ń rìn láti ibìkan sí ibòmíràn. Àwọn ìràwọ̀ mìíràn á dàbí ẹni pé wọ́n ń sáré. Àwọn ìràwọ̀ mìíràn á dàbí ẹni pé ó ní ẹni tí ó fi ọwọ́ jùú láti ibìkan sí ibi kejì. Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ní alaalẹ́.

Mo máa ń tọ́jú ara mi ní oríṣiríṣi ọ̀nà tó pọ̀. Ní alákòkó, mo máa ń tọ́jú ara mi nípa ṣíṣe ìmọ̀ tó tó gbogbo ara mi láti orí dé ìsàlẹ̀. Tí mo bá jí ní òwúrọ̀, màá lọ sí balùwẹ̀, màá mú nǹkan tí mo máa fi ń fọ ẹnu. Màá fi nǹkan tó fi ń fọ ẹnu sí orí ẹ. Màá bẹ̀rẹ̀ sí ní fọ ẹnu mi. Màá fọ dáadáa fún bí ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá. Lẹ́yìn tí mo bá fọ ẹnu tán, màá sì gbé omi àti ọṣẹ, màá sì wẹ̀. Màá fọ gbogbo ibi tí ó jẹ́ kọ́lọ́fín nínú ara mi àti gbogbo ibi tí kò jẹ́ kọ́lọ́fín. Pátápátá ni màá fọ láti orí títí dé àtẹlẹsẹ̀, màá sì fọ yòmọ tónítóní. Nígbà tí mo bá wẹ̀ tán, màá fi aṣọ ìnura màá fi nu gbogbo ara mi kí omi náà kí ó le kúrò. Lẹ́yìn náà, màá mú ìpara, màá fi pa gbogbo ara mi láti orí títí dé àtẹlẹsẹ̀. Lẹ́yìn náà mà mú ìparun mà sì fi pa àwọn ibi tí irun wà ní orí àti ní agbọ̀n. Lẹ́yìn náà, màá mú ìyarun, màá sì ya irun mi dáradára. Lẹ́yìn èyí, màá bọ́ sí ilé ìdáná, màá sì dáná. Màá jẹhun dáadáa tí ó máa tẹ́ mi lọ́rùn. Màá jẹ oúnjẹ tí ó dára. Màá jẹ ìrẹsì tàbí ẹ̀wà tàbí kí n jẹ iṣu tàbí kí n jẹ iyán tàbí kí n jẹ àmàlà. Màá sì ríi dájú pé mo jẹ oúnjẹ tí ó dára pẹ̀lú ọbẹ̀ tí ó ṣe dára àti ẹran tàbí ẹja tàbí ẹja àti pọ̀nmọ́ tàbí tó bá jẹ́ pé ìrẹsì ni mo fẹ́ jẹ, mo lè jẹ ẹyin àti ẹran. Mo máa ń ṣe ìtọ́jú ara mi dáradára. Mo sì máa ń wọ aṣọ tí ó dára sí ara mi, tí ó jẹ́ ọ̀nà mìíràn tí mo máa fi ń tọ́jú ara mi. Ọ̀nà mìíràn tí mo máa ń fi tọ́jú ara mi ò ní pé mo máa ń lọ ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ dókítà ti òyìnbó lóòrèkóòrè. Mo máa ń ṣe èyí ní ẹẹkan ní oṣù. Mo máa lọ ṣe oríṣiríṣi àyẹ̀wò tí ó péye láti mọ ibi tí ó kò díẹ̀ sí ní ara mi. Ọ̀nà mìíràn tí mo máa ń fi tọ́jú ara mi ò ní pé mi ò kí ń ṣe ìtọ́jú ara nílé nígbà tí ara mi kò bá yá. Nígbà tí bá ti kó fèrè pé ara mi kò yá, màá tètè lọ sí ilé ìwòsàn láti gba ìwòsàn tí ó péye. Ọ̀nà mìíràn tí mo máa ń gbà tọ́jú ara mi ò ní pé mi ò kí ń mu ọtí líle. Mo sì máa ń mu omi dáadáa. Ọtí ẹlẹ́rìndòdò ó jìnnà sí ẹnu mi. Ẹ̀ẹkan lóṣù àbí ẹẹkan ní ọ̀sẹ̀ méjì, òun ni mo máa ń mu ọtí ẹlẹ́rìndòdò díẹ̀. Nítorí náà, nítorí pé mo mọ̀ pé àwọn nǹkan báwọ̀nyí kò fi bẹ́ẹ̀ dára púpọ̀ fún àgọ́ ara mi. Mi ò kìí ṣe, mi ò-- ọ̀nà mìíràn tí mo máa ń gbà tọ́jú ara mi ò ní pé mi ò kí ń fa sìgá tàbí kí ń fa igbó tàbí kí ń lo àwọn òògùn olóró tí ó lè ba àgọ́ ara mi jẹ́. Nítorí náà, ọ̀nà tí mo ń gbà tọ́jú ara mi ó pẹ́ sí oríṣiríṣi àwọn ọ̀nà tí mo ti kà sílẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nígbà tí ènìyàn bá ń jẹun kò dá kí ènìyàn máa sọ̀rọ̀ ní orí oúnjẹ. Nítorí náà tí bá ń jẹun mi kì í máa ń sọ̀rọ̀. Yàtọ̀ sí èyí tí ènìyàn bá ń jẹun ó ní láti máa pa ẹnu mọ́ oúnjẹ. Kì í ṣe kí ènìyàn máa jẹun kí ẹnu rẹ̀ máa dún yànmúyànmú tàbí kó máa dún yàmàyàmà. Tí ènìyàn bá ń jẹun ó gbọdọ̀ pa ẹnu mọ́, kì í ṣe kí ó máa jẹun kí gbogbo ènìyàn tí ó wà ní agbègbè rẹ̀ kí ó mọ̀ pé ó ń jẹun bí ẹnu rẹ̀ ṣe ń dún. Ọ̀nà yìí, ọnà yìí ni mo fi ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Yàtọ̀ sí èyí tí ń bá ń jẹun mo máa ń gbé omi ti ara. Nígbà tí mo bá ń jẹun omi nìkan ni mo máa ń mu. Mi ò kí ń mu ọtí ẹlẹ́rìndòdò tàbí ọtí líle. Àwọn tí ó bá mú ọtí ẹlẹ́rìndòdò tàbí ọtí líle nígbà tí wọ́n bá ń jẹun, ìwà tí kò dára ni. Kò bójú mu láti ṣe irú kan bẹ́ẹ̀. Omi òun ni ó dára láti máa mu nígbà tí ènìyàn bá ń jẹun. Lẹ́yìn e yìí kò dára kí ènìyàn kí ó máa to ẹjọ́ kó máa sọ̀rọ̀ púpọ̀ tàbí kí ó máa wo ẹ̀rọ ìléwọ́ tàbí kí ó máa wo ẹ̀rọ laptop tàbí kó máa wo fíìmù nígbà tí ó bá ń jẹun. Ó yẹ kí ó fara balẹ̀ kí ó jẹun tán, kí ó mu omi, kí ó sì ń sínmi sí oúnjẹ tí ó bá jẹ. Àwọn ìwà tí ó dára ni wọ̀nyí. Ìwà yìí òun ni mo ní nígbà tí mo bá ń jẹun. Lẹ́yìn àwọn ìwà tí mo ti sọ ní àkọ́kọ́, ìwà mìíràn tí mo mọ̀ tí ó dára tí mo máa ń wù nígbà tí mo bá ń jẹun òun pé nígbà tí mo bá ń jẹun mo máa ń jókòó ni láti jẹun. Àwọn ẹlòmíràn tí wọ́n ní ìwà tí kò dára tí wọ́n bá ń jẹun, tí wọ́n bá ń jẹun wá sàn. Ẹlòmíràn a dẹ̀gbẹ́, ẹlòmíràn a máa lọ a máa bọ̀, a máa lọ a máa bọ̀. Ẹlòmíràn orí ìdúró ni ó ti máa ń jẹun. Àwọn ìwà yìí kò dára tó nígbà tí ènìyàn bá ń jẹun. Ṣé ni ó yẹ kí ènìyàn jókòó nígbà tí ó bá ń jẹun?

Ìgbà méjì lóòjọ́, òun ni mo máa ń fọ eyín. Méjì lójoojúmọ́, òun ni mo máa ń fọ eyín. Ni ìgbà mí, mo lè fọ eyín mi ní emẹ́ta lójúmọ́. Ìgbà mí, ẹẹkan lójúmọ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ẹẹméjì ni mo máa ń fọ eyín mi ní àárọ̀ àti ní alẹ́. Lé àárọ̀ lẹ́yìn ìgbà tí n bá jí. Ara àwọn nǹkan tí mo kọ́ máa ń ṣe, òun ni láti fọ eyín mi. Màá lọ si bá lu wẹ? Màá sì mú nǹkan tí mo máa fi ń fọ eyín, màá sì fọ eyín mi dáradára fún ìṣẹ́jú márùn-ún. Lẹ́yìn náà, màá kúrò níbẹ̀. Tó bá ti di alẹ́ kó tó di pé mo sùn lẹ́yìn ìgbà tí bá jẹ oúnjẹ alẹ́ tán, nígbà náà ni màá tún fọ eyín mi ní ẹẹkejì. Múye sọ lẹ́ẹ̀kan pé nígbà mí mo máa ń fọ lẹ́ mẹ́ta. Tí ó bá di ọ̀sán, àgàgà ní bá ti di ìparí ọ̀sẹ̀ tí mo bá wà nílé, mo máa ń fọ eyín mi ní ọ̀sán, ní àárọ̀ àti ní alẹ́. Èdè tí mo máa fi ń jẹ́ ẹmẹ́ta nígbà mí, òun nìyí.

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí. Ọkọ̀ ojú-irin kò wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà níbí, àgàgà ní ilẹ̀ Yorùbá n bí. Ọkọ̀ ojú-irin ẹyọ kan ò ní ó wà ìyẹn láàárín ìlú Ìbàdàn sí ìlú Èkó. Èmi kì í sì lọ sí ìlú Èkó nítorí náà. Ọkọ̀ ojú-irin náà kò jí e ko wúlò fún mi. Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí.

Ohun púpọ̀ ni ó máa ń mú mi rẹ́rìn. Tí mo bá ṣiṣẹ́, tí ó bá san owó mi, ó máa ń mú inú mi dùn, ó sì máa ń mú mi rẹ́rìn. Ǹkan àkọ́kọ́ tí ó máa ń mú mi rẹ́rìn níyen owó, owó mi ni ó máa ń mú mi rẹ́rìn. Nígbà tí mo bá rí owó ju bí mo ti rò lọ, ǹkan àkọ́kọ́ tí ó máa ń mú mi rẹ́rìn nìyẹn. Ikeji, òun ni nígbà tí mo bá rí olólùfẹ́ mi tí a sì ń bá ara wa sọ̀rọ̀, èyí náà ò tún máa mú mi rẹ́rìn. Elẹ́kẹta, òun ni nígbà tí mo bá ń wo àwọn adérìn pòṣónú tí wọ́n bá ń ṣe àwàdà wọn ìbàjẹ́ ní orí ẹ̀rọ ayélujára tàbí lórí social media. Tí ǹkan tí wọ́n bá ṣe tí ó bá jẹ́ ǹkan tí ó lè pani lẹ́rìn, àwọn nǹkan báyìí ó máa ń mú mi rẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà mìí tí ẹlòmíràn tí ó bá ṣe ohun tí mo rò pé kò bójú mu tàbí ohun tí mo wò pé ẹni náà ti dàgbà jù láti máa ṣe irú nǹkan bẹ́ẹ̀, irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń pa mí lẹ́rìnì. Nítorí mo máa wò pé irú èrò wo ni ó wá sí ọkàn ẹni yìí tí ó fi ṣe irú nǹkan báyìí. Nítorí náà, àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó máa ń mú mi rẹ́rìn. Mo ti sọ tẹ́lẹ̀ pé nígbà tí mo bá rí owó, mo sì sọ pé nígbà tí mo bá wò àwọn adérìn pòṣónú tí wọ́n bá ń ṣe àwàdà wọn ní orí amóhùnmáwòrán tàbí ní orí ẹ̀rọ alágbèéká tàbí lórí ayélujára tàbí lórí ìkan tàbí èkejì nínú social media. Bóyá àwọn aláwàdà tí ó wà ní orí TikTok tàbí eléyi tí ó wà ní orí Instagram tàbí àwọn tí ó wà lórí Twitter tàbí àwọn tí ó bá ń fi fọ́nrán wọn sí orí YouTube. Eléìkéyìí tí ó bá jẹ́, òun ló máa ń mú mi rẹ́rìn.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ o pọ̀ dáadáa, mo sì rò pé ó pọ̀ tó. Nítorí tí mo bá kọ́kọ́ jí ní àárọ̀, mo máa kọ́kọ́ mu omi. Bíi ìgò omi kan ouni mo máa kokọ mu tí n bá jí láárọ̀. Lẹ́yìn èyí, màá lọ ṣe àwọn nǹkan tí o yẹ kí n ṣe. Nígbà tí mo bá tún fẹ́ jẹun, ó kéré tán, màá mu ìgò omi méjì kí n tó jẹun tán. Tí n bá sì jẹun tán, màá tún mu omi lé. Ó kéré tán ní ojoojúmọ́. Màá máa mu tó lítà márùn-ún tàbí mẹ́rin omi lójoojúmọ́. Nítorí náà omi tí mo máa ń mu lójoojúmọ́ o pọ̀ dáradára bí o fi yẹ kí ó rí.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Kì í ṣe pé mi kò fẹ́ràn ti ìrọ̀lẹ́ o, ṣùgbọ́n ti òwúrọ̀ òun ni mo fẹ́ràn jù. Àwọn onímọ̀ ìlera, wọ́n sọ pé ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí òòrùn tí ó bá ràn ní òwúrọ̀ pé ó dára fún ara. Ó máa ń fún ara wa ní nǹkan tí wọ́n pè ní Vitamin D tí ó sì jẹ́ nǹkan tí ó dára fún ara púpọ̀. Nítorí náà tí òòrùn àbí ìmọ́lẹ̀ òwúrọ̀ bá ti yọ, mo máa bọ́ síta, mo sì máa gba òòrùn díẹ̀ sí ara. Nítorí náà mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú, nitorí bí o bá jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú, gbogbo àwọn ǹnkan tí ó bá ń lọ níta, òhun ni wa máa rí. Wa máa rí bí òfurufú ṣe rí, bí ó ṣe ní ẹwà sí, wa tún máa rí ìtàn náà bí oorun ṣe tán àti gbogbo ẹwà tí ó wà ní ojú òfurufú. Mo nífẹ̀ẹ́ láti jókòó sí ibi fèrèsé nínú ọkọ̀ òfurufú, ó máa ń jẹ́ kí experience fífò lójú òfurufú kí ó dùn, kí ó sì ní arínrìn. Nítorí náà mo nífẹ̀ẹ́ láti máa jókòó sí ojú fèrèsé tí n bá wọ ọkọ̀ òfurufú tí n bá lọ láti ibi ibi òmíràn.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ rí dókítà òun ni ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nígbà tí mo rí pé ara mi kò yá, ara mi kò bẹ̀rẹ̀ sí ní gbóná lòdì. Tí mo sì rí bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi àpẹẹrẹ tí kò dáa ní àgọ́ ara mi. Yatò ṣi pé ara mi ń gbóná, mo rí pé ó dà bí ẹni pé mo ní ibà. Nítorí náà, mo gba ilé àyẹ̀wò, ilé àyẹ̀wò lọ ní ọ̀dọ̀ dókítà láti ṣe àyẹ̀wò ohun tí ó ń ṣe mí àti láti gba ìtọ́jú tí ó péye ní ilé ìwòsàn tí mo máa ń lò. Nígbà tí mo dé ọ̀dọ̀ dókítà, wọ́n wo wéètì mi, wọ́n sì wo bí mo ṣe ga sí, àti àwọn àyẹ̀wò kéékèèké mi. Wọ́n sì ṣe àyẹ̀wò ibà, wọ́n sì ṣe fún mi. Ni ìgbà tí dókítà tó ṣe àwọn, àwọn àyẹ̀wò yii tán, ó rí pé ibà òun ni ó ń ṣe mí. Nígbà náà ó sì fún mi ní abẹ́rẹ́, ó sì fún mi ní oògùn. Pé àwọn òògùn kan kí n máa lo ẹyọ kan ní àárọ̀, kí n lo ẹyọ kan ní ọ̀sán. Àwọn kan kí n lo méjì ní àárọ̀, kí n lo méjì ní alẹ́. Àwọn mìíràn wọ́n ní kí n lo ẹyọ kan ní ojúmọ́, kí n má sì lo òmíràn mọ. Nígbà tí mo tẹ̀lé nǹkan tí dókítà ti ó sọ, láàárín ọ̀sẹ̀ kan ara mi sì yá gágá.

Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n. Ọkùnrin ni mí, bí ọmọ ọgbọ̀n ọdún. Nítorí náà, mo ní irùngbọ̀n tó pọ̀. Mo sì fi irùngbọ̀n náà sílẹ̀. Ṣùgbọ́n mo máa ń ṣe ìtọ́jú irùngbọ̀n náà. Mo máa ń fọ́, mo sì máa gbé lọ sí ọ̀dọ àwọn tí ń gẹrun. Àwọn tí ń gẹrun a sì bá mi ṣe dáadáa. Wọ́n á bá mi gẹ̀ ẹ́ ní ọ̀nà tó, tó tọ́, wọ́n á sì ṣe dáadáa. Mo sì máa ra ìpara, èyí tí wọ́n máa fi n pa irun, màá sì fi pa irùngbọ̀n náà.

Rárá o, èmi ò kí ń máa ń fi tùràrí. Mi ò mọ nǹkan tí ó ń jẹ́ tùràrí bó tìe jẹ́ pé mo ti gbọ́ rí, ṣùgbọ́n mi ò fi ojú mi rí rí. Débi tí màá ti máa fin, mi kì í fin tùràrí o. Ó jẹ́ nǹkan tí mi ò mọ̀ nípa rẹ̀ rárá. Mo lérò pé àwọn tí ó bá ń lọ sí ilé ìjọsìn alásọ funfun, àwọn ni máa ń fì tùràrí fún ìdí kan tàbí ìdí omìíràn. Èmi ò rí ìdí láti máa fìn tùràrí, nítorí náà èmi ò kí ń fìn tùràrí.

Oṣù kẹjọ òun ni mo fẹ́ràn dùn ni-- mo fẹ́ràn jù nínú ọdún. Ídí ni pé nínú oṣù kẹjọ, òun ni a máa ń wà nílé, a kì í lọ ibiṣẹ́ ní gbogbo oṣù kẹjọ. Nítorí náà ó jẹ́ oṣù ìsinmi fún mi lọ́pọ̀lọ́pọ̀. Nínú oṣù kẹjọ ọdún mo máa ń rí ààyè láti sinmi, màá jẹun, màá sùn, màá jẹ ìrẹ́kẹ́, màá sanra sí, màá ráyè sinmi, màá ráyè sùn, màá ráyè ìgbàdúrà, màá ráyè ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe. Nítorí ní oṣù kẹjọ a kì í lọ ibiṣẹ́ ní oṣù náà. Àwọn ọmọ tí a ń kọ́ wọ́n máa wà ní ilé ní gbogbo oṣù kẹjọ. Nítorí ní oṣù kẹjọ ni àwọn ọmọ tí a máa ń kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ tí mo jẹ́ tí wọ́n máa wà nílé. Nítorí náà oṣù kẹjọ òun ni mo fẹ́ràn jù.

Orin tí mo fẹ́ràn jù lọ, òun ni orin ẹ̀mí tí a tún máa ń pè ní orin Kristẹni. Òun ni orin tí mo fẹ́ràn láti máa gbọ́, nítorí ó jẹ́ orin tí kò máa ń gbé ara àwọn obìnrin ní aruge tàbí tí ó máa ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà ìkọ̀kọ̀ ara obìnrin bí àwọn orin tàka sufe tí wọ́n máa ń kọ ní ayé òde òní. Mi ò fẹ́ràn láti máa gbọ́ irú àwọn orin bẹ́yẹn. Ṣùgbọ́n orin ẹ̀mí, orin onígbàgbọ́, orin Kristẹni tí ó ní ìtumọ̀, tí ó sì jẹ́ kí ọkàn ènìyàn kí ó fà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Irú orin báyìí, òun ni mo fẹ́ràn láti máa gbọ́. Yàtọ̀ sí orin Kristẹni, mo tún fẹ́ràn láti máa gbọ́ orin Ebenezer Obey nítorí ó ní ìtumọ̀, ó sì máa ń mu ọgbọ́n wá. Eyán sì lè rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú orin Ọ̀gbẹ́ni Ebenezer Obey tí ó máa ń kọ. Orin rẹ̀ tí mo tilẹ̀ fẹ́ràn jù, òun ni orin ìtàn ọkùnrin kan, ọmọ rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́. Nínú orin náà, ó ṣàlàyé pé kò sí ohunkóhun tí ènìyàn le ṣe, kò sí ọgbọ́n tó lè dá, kò sí ìwà tó lè wù tí ó lè fi tẹ ọmọ aráyé lọ́rùn. Orin yìí ó ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ó sì sọ fún wa pé ohunkóhun tí a bá, tí a bá ṣe tí ó bá ti jẹ́ nǹkan tí ó burú tí ó sì tẹ́ ọlọ́run wa lọ́rùn, tí ẹrí ọkan wa, ẹrí ọkan wa ò sì dá wa lẹ́bi, kí a ṣe é. Nítorí pé kò sí ohunkóhun tí o bá fẹ́ ṣe, o ò lè tẹ́ àwọn ènìyàn lọ́rùn. Tí àwọn kan bá sọ pé o ṣe dáradára, àwọn kan wá sọ pé ó kù díẹ̀ ká tó, àwọn kan a tí lẹ sọ pé nǹkan tó ṣe ó burú jáì. Nítorí náà ni mo ṣe fẹ́ràn irú orin yìí.

Bí mo ṣe máa ń ṣe àkókò pẹ̀lú ẹbí mi, òun ni pé tí ó bá ti di àsìkò ọdún, mo máa lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi. Nítorí pé èmi kò tíì fẹ́ ìyàwó. Àwọn òbí mi, àwọn sì ni ẹbí mi ní ìsinsìnyí. Mo máa lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi, àwọn òbí mi láti lọ lo àsìkò ọdún pẹ̀lú wọn. Tí mo bá ti dé ibẹ̀, màá bá wọn ṣe àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Lẹ́yìn náà, màá gbé wọn lọ sí ilé ibi ilé oúnjẹ láti ra oúnjẹ fún wọn àti ẹlẹ́rìndòdò. Lẹ́yìn náà, mo tún lè gbé wọn lọ sí ibi tí wọ́n ti ń wo àwòrán tàbí ibi tí wọ́n ti ń wo fíìmù tí àwọn ènìyàn ń pè ní sinimá láti wo fíìmù tí ó bá jáde ní àsìkò ọdún náà. Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nìyí.

Rárá, mi ò wọ gíláàsì. Ojú mi ríran kedere, tí bá ń kàwé tàbí ohunkóhun tí bá ń fi ojú ṣe, mi ò nílò láti wọ, láti wọ gíláàsì sí ojú mi. Yàtọ̀ sí èyí, àwọn mìíràn máa ń wọ gíláàsì láti fi ṣe oge. Èmi ò kò sì rí ìdí àti ṣe èyí, nítorí náà mi ò kí ń wọ gíláàsì rárá.

Rárá o, mi ò mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí pé àdúgbò mi ó dàbí nǹkan tí àwọn olóyinbo ń pè ní estate. Olúkalùkù pẹ̀lú odi tó ń mọ yí ilé rẹ̀ ká. Maji láàárọ̀, mà lọ sí ibi iṣẹ́, ó di alẹ́, wọ́n padà wọnú ilé rẹ̀. Nítorí náà mi ò mọ àwọn aládùúgbò mi dáadáa. Bí àwọn aládùúgbò mi náà ṣì ṣe ń ṣe náà nìyẹn. Tí àwọn náà bá ti jí ní òwúrọ̀, wà lọ sí ibi iṣẹ́ wọn, kí kán de tó dé, ó tun di alẹ́. Nítorí náà àti mọ ọ̀nà àti mọ ara wa dáradára kò sí. Mo kò mọ̀ wọ́n gẹ́gẹ́ bí aládùúgbò ni, a sì máa ríra, a sì máa kíra "Ẹ káàárọ̀ o, ẹ káalẹ́ o" lẹ́yìn náà ò parí. Kò sí, kò sí mímọ̀ kankan tí ó wà láàárín èmi àti àwọn aládùúgbò mi.

Ní ojoojúmọ́ láti ago mẹ́jọ tàbí ago mẹ́sàn-án alẹ́ ni mo máa ń lọ sùn. Mi ò kí ń jẹ́ kí ọrùn mi kí ó pẹ́ rárá nítorí gbogbo ọ̀sán láti àárọ̀ títí dé ọ̀sán ni mo máa fi ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi. Nítorí náà tí bá ti dele laale tí mo sì jẹun alẹ́, tí mo sì wẹ̀, tí mo sì fọ ẹnu mi, máa bọ́ sí orí ìbùsùn, màá sì lọ sùn. Kátó rí ago mẹ́jọ sí ago mẹ́sàn-án, mo ti sùn ní alẹ́. Àkókò yìí ni mo máa fi ń sùn. Tí bá sì ti sùn ní ago mẹ́jọ tàbí ago mẹ́sàn-án ní àṣálẹ́, ago mẹ́fà àárọ̀ tàbí ago márùn-ún àárọ̀ ni mo máa ń jí. Nítorí náà, mo máa ń sùn fún bí wákàtí mẹ́wàá sí wákàtí mẹ́sàn-án. Ìgbà mìíràn wákàtí mẹ́jọ ni mo máa fi ń sùn ní ojoojúmọ́. Tori àkókò tí mo máa fi ń sùn nìyí.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi. Fún àpẹẹrẹ, mo ní, mo máa ń ṣiṣẹ́ láti àárọ̀ ago méje àbọ̀ títí dé ago mẹ́rin ìrọ̀lẹ́ láàárín ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì. Mi ò kì í jẹ́ kí iṣẹ́ mi kí ó pa ìgbésí ayé mi mìi lára. Fún àpẹẹrẹ, fún àpẹẹrẹ, ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú, ní ọjọ́ méjì wọ̀nyí mo máa ń ṣe ètò láti gbé ìyàwó mi àti àwọn ọmọ mi jáde láti lọ sí ilé tí a ti máa ń wo fíìmù tí àwọn oloyinbo n pè ní sinimá. Mo máa ń gbé wọn lọ bẹ̀ láti lè lo ìgbà àti àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Lẹ́yìn èyí, mo sì le gbé wọn lọ sí ibi tí wọ́n ti máa ń jẹun láti lè lo àkókò, láti lè sọ̀rọ̀, láti lè mọ ibi tí ó ń dùn wá ní ọkàn. Ọ̀nà wọ̀nyí ni mo ti máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi. Yàtọ̀ sí yẹn, ní ọjọ́ àìkú, ní ọjọ́ ìsinmi, mi ò kí í máa ń ṣiṣẹ́ rárá. Mo máa lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn láti ilé ìjọsìn, màá lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Nígbà mìíràn, mo sì le lo àkókò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí ìdọ́gba kí ó lè wà láàárín iṣẹ́ tí mò ń ṣe àti ìgbésí ayé mi. Yàtọ̀ sí èyí kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń ṣiṣẹ́. A máa ní ọjọ́ tí a máa fi ń sinmi gẹ́gẹ́ bí olùkọ́. Ọ̀sẹ̀ mẹ́ta ní ọdún, ní àsìkò ọdún Kérésìmesì ni a máa fi ń, a máa fi ń wà ní ilé tí a fi ń sinmi. Gbogbo àsìkò wọ̀nyí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi. Mo máa ń lò ó ní ilé ìjọsìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Àsìkò wọ̀nyí mi kì í fi ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ní àsìkò, ní àsìkò ọjọ́ àjíǹde, a máa ní, ní ibi iṣẹ́ mi a máa ní ìsinmi rán pé ọ̀sẹ̀ mẹ́ta mìíràn. Èyí náà àwọn ẹbí mi ni mo máa ń lò ó pẹ̀lú. Síwájú sí, nígbà tí a bá parí sáà ní ibi tí mo ń siṣe torí pé mo jẹ́ olùkọ́ ni, a máa lọ sí, a máa ní ìsinmi ọ̀sẹ̀ mẹ́fa. Ìsinmi ọ̀sẹ̀ mẹ́fa yìí náà, mo máa ń lò ó pẹ̀lú àwọn ẹbí mi. Ọ̀nà tí mo máa ń rí jẹ́ kí iṣẹ́ àti ìgbésí ayé mi kí ó dọ́gba nìyí nítorí pé mo mọ̀ pé ikàn kò gbọdọ̀ pa èkejì ní ara.

Àkókò ọdún Kérésìmesì òun ni mo fẹ́ràn jù. Ni àsìkò yìí, àwọn ẹbí, ọ̀rẹ́, àwọn ojúlùmọ̀, wọ́n máa wá sí ilé mi láti wá bá mi ṣe ọdún. Èmi náà a sì tún lọ sí ilé wọn láti bá wọn ṣe ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì máa ń wáyé ní ọjọ́ kẹẹ̀dọgbọ̀n oṣù kejìlá ní ọdọọdún. Ni, nígbà yìí o ni mo máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi, ọ̀dọ̀ àwọn òbí mi láti bá wọn ṣe ọdún Kérésìmesì. Àsìkò yìí ó jẹ́ àsìkò ìsinmi fún mi gẹ́gẹ́ bí olùkọ́ nítorí ní àsìkò náà, àwọn akẹ́kọ̀ọ́ wa yóò ti gba ìsinmi ní ẹnu ẹ̀kọ́ wọn. Gbogbo ohun tí a bá ní láti ṣe àti ṣe kó tó di ọ̀sẹ̀ kan sí ọdún. Nítorí náà, a máa ń rí ààyè dáradára láti ṣe ayẹyẹ ọdún Kérésìmesì. Ayẹyẹ ọdún Kérésìmesì ó jẹ́ àsìkò tí ó máa ń mú ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ wá sí ojú kan. Ni ọdún Kérésìmesì tí ó kọjá yí, mo t'ẹkọ létí lọ sí ìlú mi ní ìlú Akurẹ, láti rí àwọn òbí mi ibẹ̀ ni mo ti lo ọdún Kérésìmesì. Mo fún àwọn òbí mi ní ẹ̀bùn wọ́n sì ṣàdúrà tí wọ́n sì gbàdúrà fún mi tọkàntọkàn. Mo rí bàbá mi, mo rí ìyá mi, mo rí ọmọ ẹ̀gbọ́n mi, mo sì rí àwọn àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ẹbí wọn. Àsìkò náà ó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀ nítorí pé láti oṣù kíní ọdún tó kọjá títí díí tì de ìparí, mi ò fi ojú mi rí èèyàn kankan nínú àwọn ẹbí mi ṣùgbọ́n nígbà tí ó di àsìkò ọdún Kérésìmesì, mo tẹ̀kọ̀ọ́lẹ́ tí mo sì lọ wo àlàáfíà wọn. Ìdí tí mo fi fẹ́ràn àkókò ọdún Kérésìmesì ju àwọn ọdún ìyókù lọ, òun ni èyí.

Beeni mo maa n lo si ile ijosin krisiteni ni mi nítorí náà ní ọjọọjọ́ ìsinmi, ọjọ́ àìkú, mo máa ń lọ sí ilé ìjọsìn. Orúkọ ilé ìjọsìn mi òun ni "The Apostolic Faith Church'. Ìgbàgbọ́ àwọn Apositeli, ìjọ ti Ìgbàgbọ́ àwọn Apositeli. The Apostolic Faith Church ni orúkọ ìjọsìn mi. Mo sì fẹ́ràn bí wọ́n ṣe ń jọ́sìn ní ilé ìjọsìn Ìgbàgbọ́ àwọn Apositeli. Ibẹ̀ ni wọ́n bí mi sí. Àwọn òbí mi lọ sí ilé ìjọsìn tí mo dárúkọ tẹ́lẹ̀ yìí. Ibẹ̀ sì ni wọ́n bí mi sí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún. Láti ìgbà tí wọ́n ti bí mi, ilé ìjọsìn yìí ni mò ń lọ. Ó sì bá mi lára mu bí wọ́n ṣe ń jọ́sìn. Ilé ìjọsìn Ìgbàgbọ́ àwọn Apostle ó wà jákèjádò gbogbo orílẹ̀èdè ní àgbáyé. Ẹni tí ó dá ìjọ The Apostolic Faith Church sílẹ̀, òun ni arábìnrin Raymond Crawford tí ó jẹ́ òyìnbó aláwọ̀ funfun láti ìlú Amẹ́ríkà ló da sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Olú ìlú, Amẹ́ríkà. Ibẹ̀ ni ìjọsìn, ilé ìjọsìn náà tí ó wà. Ìyẹn ìyá ìjọ ti ilé ìjọsìn tí mo máa ń lọ. Ní orílẹ̀èdè Nàìjíríà, ìyá ìjọ The Apostolic Faith Church ó wà ní Anthony Village ní ìlú Èkó. Ó sì tún wà káàkiri. O wa ni Ibadan, o wa ni Oyo, o wa ni Akure, o wa ni Enugu, o wa ni Abuja. Oríṣiríṣi ibi ní ilé ìjọsìn mi ni ó wà káàkiri.

Nítorí mo jẹ́ ẹni tí kì ń sábà ń ṣe àdéhùn fún àwọn ènìyàn, ó máa ń jẹ́ nǹkan tí ó rọrùn fún mi láti máa rántí àwọn ènìyàn tí mo bá ṣe àdéhùn fún. Tí mo bá ṣe àdéhùn fún ènìyàn kan, maa sọ fún pé kí ó máa rán mi létí àdéhùn nì tí mo ṣe fún un ní, ní òrèkóòrè. Nítorí tí n bá ṣe àdéhùn fún ènìyàn mi ò le kọ̀ ó sílẹ̀. Ṣùgbọ́n màá sọ fún ẹni náà pé kí ó máa rán mi létí àdéhùn tí mo ṣe fún un. Tí ẹni tí mo ṣe àdéhùn fún, tí ó bá jẹ́ ènìyàn pàtàkì ní àwùjọ tàbí ó jẹ́ ènìyàn pàtàkì sí mi tí mi ò fẹ́ yẹ àdéhùn rẹ̀, mo máa mú ìwé tí mo máa ń kọ àwọn nǹkan tí mo ṣe sí, mo máa kọ àdéhùn tí mo ṣe pẹ̀lú rẹ̀. Tó bá jẹ́ pé mo ti ṣe àdéhùn fún pé n ó wá rí ní ọjọ́ kan tàbí ọjọ́ mìíràn, ní àkókò kan tàbí àkókò mìíràn, màá yá kọ́ sílẹ̀ láti lè ránra mi létí pé mo ní àdéhùn láti rí ẹni yìí tàbí láti bá a ṣe ohun kan tàbí òmíràn kí n má ba yẹ àdéhùn tí mo ti ṣe fun. Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni ìwọ̀nyí. Ni ọ̀nà mìíràn tí mo máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe, òun ni pé mo máa mú, mo máa mú ẹ̀rọ alágbèéká mi, mo máa lọ sórí ẹ̀, mo máa lọ síbi tí ago wà, mo sì máa fi àláàmù, mo máa fi sí i. Tí àláàmù náà bá ti dún, ó máa kọ ǹkan tí mo ti fi sórí rẹ̀ pé kí n rántí ní àkókò náà. Ọ̀nà yìí, ó tún máa ń mú mi rántí àwọn àdéhùn tí mo bá ṣe. Yàtọ̀ sí èyí, tí mo bá ṣe àdéhùn fún ènìyàn tí mo sì wò pé mi ò fẹ́ gbàgbé kí n má bá yẹ àdéhùn, mo sì lè sọ fún ẹni tí ó súmọ́ mi, bóyá ọ̀rẹ́ mi tàbí ìyàwó mi pé tó bá ti di ọjọ́ báyìí àti àkókò báyìí, rán mi létí pé mo fẹ́ ṣe nǹkan báyìí tàbí nǹkan mìíràn tí mo ti ṣe ìlérí fún ẹni pé, ẹni náà pé màá ṣe é. Àwọn ọ̀nà báyìí ni mo máa ń rántí àwọn àdéhùn mi.

Ojóojumọ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ni ìgbà tí mo bá jí ní òwúrọ̀, màá mú ìgbálẹ̀ sí yàrá mi, màá gbà tónítóní, màá lọ sí yàrá ìgbàlejò sí, ìyẹn tí àwọn òyìnbó ń pè ní parlour, màá gbà dáradára. Màá wo àwọn ibi tí ìjàǹkáríwọ̀ tí ó bá ti lè wà, màá fi ìgbálẹ̀, màá fi yọ gbogbo ìjàǹkáríwọ̀ náà kúrò. Màá lọ sí ilé balùwẹ̀, màá fi ìgbálẹ̀, màá fi gbà gbógbó àwọn ìdọ̀tí tí ó bá wà níbẹ̀. Màá da omi sí, màá sì san omi náà kúrò. Ibi tí mó máa ń yàgbẹ́ sí, màá fi ọṣẹ sí, màá sì fọ̀ dáradára kí ó tó dé pé mo lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. Tí mo bá dé ní ọ̀sán ni láti ibi iṣẹ́, tí mo bá wọ ilé mi, aṣọ tí mo bá wọ̀, màá kó só mi, màá sì fọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Mi ò kì í fẹ́ jẹ́ kí aṣọ kí ó dọ̀tí, kí ó pọ̀ nínú ilé tàbí kí ó ti ẹ̀wà rárará. Gbógbó aṣọ tí mó bá wọ̀ jáde tí mó sì wọ̀ dé, màá kó só mi, màá fọ̀, màá sì lọ sa ní orí okùn. Lẹ́yìn èyí, màá wo orí ẹ̀rọ amóhùnmáwòrán àti gbógbó àwọn ẹ̀rọ tí ó wà ní ilé mi. Ẹ̀rọ tó fi ń fọṣọ, ẹ̀rọ amú-omi tutù, ẹ̀rọ amú-lé tutù. Èyíkẹ́ẹ̀yí tí ó bá ní ìdọ̀tí kànkàn, màá fẹ aṣọ sí omi, màá sì fi nu dáradára kí gbógbó rẹ̀ kí ó lè wà tónítóní. Ṣùgbọ́n tí ó bá di, tí ó bá di ẹ̀parí ọ̀sẹ̀ ní ọjọ́ àbámẹ́ta, òun ni mo máa ń ṣe ìmọ́tò gbógbógbò. Ti màá gbé ibùsùn mi sókè tí màá sì gbà gbógbó abẹ́ rẹ̀. Lẹ́yìn náà, màá lọ sí ìta ágbègbè ilé mi, màá fi ìgbálẹ̀, màá fi gbà àwọn ibi tí ó bá ti ní kóríkó lẹ́gbẹ̀gbẹ́, màá fi ọwọ́ tu gbógbó kóríkó náà kúrò. Ilé-ìdáná mi, màá lọ síbẹ̀, màá fi aṣọ sí omi ọṣẹ, màá fi nu gbogbo ilẹ̀ ibẹ̀ kí gbogbo rẹ̀ kí ó lè mọ́ tónítóní. Tí ó bá dé orí abọ́ fífọ̀, ojoojúmọ́ ni mo máa ń fọ abọ́ mi. Ni òwúrọ̀, màá fọ abọ́ mi kí n tó lọ ibi iṣẹ́. Bí, báyìí ni mo ṣì máa ń ṣe ìmọ́tótó ilé mi.

Ọdún tó kọjá ni mo lọ sí ilé oúnjẹ keyin. Ó ń lọ síbi oṣù kan báyìí tí mo lọ sí ilé oúnjẹ. Nígbà tí mo lọ sí ilé oúnjẹ yìí, èmi àti ọ̀rẹ́ mi ni a jo lọ sí ilé oúnjẹ yìí ní Mọ́kọ́lá ní Ìbàdàn. Kí a tó lọ sí ilé oúnjẹ, a kọ́kọ́ lọ sí ibi tí wón ti ń wòran láti wo oríṣiríṣi ohun tí ó ń lọ níbẹ̀. A lọ sí ibi tí wọ́n ti ń wòran yìí ní àárọ̀, a sì wá n bee títí di ago mẹ́ta ọ̀sán. Nígbà tí ó di ago mẹ́ta ọ̀sán, ebi ti bẹ̀rẹ̀ sí ní ń pa mí àti ọ̀rẹ́ mi. Nítorí náà, a wá ní kí a lọ sí Mọ́kọ́lá ní Ìbàdàn kí a lọ jẹ oúnjẹ ní ilé oúnjẹ. Nígbà tí a dé ilé oúnjẹ náà ní Mọ́kọ́lá, a yà sí ilé oúnjẹ kan tí ó wà ní ibi afárá ní Mọ́kọ́lá. Nígbà tí a dé bẹ̀, mo bèrè fún ìrẹsì, ọ̀rẹ́ mi ó bèrè fún iyán àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran ògúnfe. Èmi sì jẹ ìrẹsì àti ẹran màlúù pẹ̀lú omi ṣùgbọ́n ọ̀rẹ́ mi kò mu omi, ọtí ẹlẹ́rìndòdò òun ni ó fi ṣe ara rindin. Nígbà tí a ṣetán, a lọ sí ibi tí wọ́n ti ń san owó, a sì san owó tí ó lọ síbi ẹgbẹ̀rún mẹ́jọ ó lé díẹ̀. Nígbà tí a sì kúrò níbẹ̀, a lọ sí ibi tí wọ́n ti ń wọ ọkọ̀, a sì lọ sí ilé wa.

Mo má ń rán tí alá mi ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni mo máa ń rán tí alá tí mo bá lá ní ìgbà tí mo bá sùn. Ní ìgbà míì tí mo bá sùn, tí mo lá alá, ti bá jí ní òwúrọ̀, mo lè rán tí alá mi ṣùgbọ́n nígbà mìíràn mo ṣi lè má rán tí. Alá tí mo lá àná mọ́jú sí òní, mi ò rán tí alá náà. Mi ò tilè rán tí, bóyá mo lá alá rárá láàárín àná sí òní. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wà tí mo máa ń rán tí alá tí mo lá. Ní ọ̀sẹ̀ tó kọjá, mo ṣe rán tí alá kan tí mo lá nípa alábàáṣiṣẹ́ pọ̀ mi pé ó ra ayọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ó tóbi tí ó sì rẹwà dáradára. Nígbà tí mo dé ibi iṣẹ́, mo sọ fún un pé mo ní àlà pé yóò ra ọkọ̀. Ṣùgbọ́n alá tí mo rán tí mọ́ ní ẹnújọ́ mẹ́ta yìí, òun ni èyí. Mo máa ń rán tí alá ṣùgbọ́n kì í ṣe ní ìgbà gbogbo.

Mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀rọ amóhun tutù tí mo rà ní ọdún tó kọjá, orí íńtánẹ́ẹ̀tì ni mo ti rà. Ọ̀rẹ́ mi kan sọ fún mi pé áàpù kan wà ní orí íńtánẹ́ẹ̀tì tí wọ́n pe orúkọ rẹ̀ ní CD care. Ó sọ pé lórí áàpù yìí, o lè ra nǹkan kí o sì máa san owó rẹ̀ díẹ̀díẹ̀. Ó ní bí o bá wò ó, o lè san lẹ́ẹ̀kan, tó bá sì wò ó, o lè san ní àárín oṣù méjì tàbí àárín oṣù mẹ́rin tàbí ní àárín oṣù mẹ́fà tàbí ní àárín oṣù mẹ́jọ tàbí kí o sì fi sí àárín oṣù mẹ́wàá tàbí ọdún kan. Bí agbára rẹ bá ṣe gbé sí, ohun ni wàá ṣe san owó náà sí. Tí o bá bẹ̀rẹ̀ sí ní san owó, kí a sọ pé o fi nǹkan tí o fẹ́ rà sí oṣù mẹ́rin, nǹkan tí o sì fẹ́ rà ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ìgbà. O sì wò pé o ò ní owó lọ́wọ́ láti ra nǹkan tí o fẹ́ rà ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wà á wá dá owó náà sí mẹ́rin. Ká sọ pé o fẹ́ rà á ní oṣù mẹ́rin, wà á san ìdá kan nínú ìdá mẹ́rin ní oṣù kìíní, wà á san ìkejì ní oṣù kejì, wà á tún san àádọ́ta ẹgbẹ̀rún ní oṣù kẹta, wà á wá parí rẹ̀ ní oṣù kẹrin. Tí o bá ti lè san méjì nínú mẹ́rin, àwọn tí ó ń ta nǹkan yìí tí mo pè ní CD care, wọ́n máa gbé ọjà náà wá bá ẹ nílé. Áàpù yìí ó jẹ́ ibi tí mo fẹ́ràn jùlọ láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Yàtọ̀ sí CD care, mo tún máa ń ra nǹkan lórí Jumia tàbí lórí Konga. Ẹ̀rọ alágbèéká tí mo kọ́kọ́ rà pa ní bí ọdún méjìlá sẹ́yìn orí Konga, ohun ni mo ti rà. Ṣùgbọ́n lẹ́yìn èyí, mo tún tún ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Jumia. Nítorí náà, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Mo fẹ́ràn tíì, mi ò fẹ́ràn coffee nítorí bí ó ṣe máa ń rùn nígbà tí mo bá mú. Coffee jẹ́ ohun mímu tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní agbègbè orílẹ̀ èdè wa níbí. Tíì ni àwọn ènìyàn fẹ́ràn jùlọ. Tí èèyàn bá ti ṣe wàhálà ní àárọ̀ nígbà tí ó bá lọ sí ibi iṣẹ́ tí tí dé ìrọ̀lẹ́, tí ó bá dé ní ìrọ̀lẹ́ tí ebi bá ń pa tí kò tíì ṣe nǹkan tí ó máa jẹ bóyá ó sì ń dáná lọ́wọ́, ó lè mú tíì kí ó pò ó kí ó sì jẹ́ pẹ̀lú bisikíìtì láti lè jẹ́ kó kó mu inú dáníná. Coffee jẹ́ ohun tí mi ò kí ń mu déédé. Ẹ̀ẹ̀kan tàbí èèmejì ni mo ti mú coffee rí. Ṣùgbọ́n ó fẹ́ dàbí ẹni pé ọ̀sẹ̀ kan kò le kọjá kí mà mú tíì. Nítorí náà mo fẹ́ràn tíì.